Rárá o, mi ò n sábà jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Àyàfi bí ìpàdé iṣẹ́ bá nílò rẹ̀. Ibi iṣẹ́ nìkan ni mo ti máa ń pàde àwọn oníbàárà mi. Mi ò ṣe, mi ò ṣe kí n ṣe nǹkan mi àfi kí n kojúmọ́ṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni. Mo máa m wọ iborun nígbà mí. Pàápàá jùlọ nígbà tí orun bá lágbára tàbí, tàbí fún àṣà. Iborun jẹ́ ǹkan tó ṣe pàtàkì nínú ẹ̀sìn mi. Ẹ̀sìn mi ó gbá kí mọ wọ iborun. Náa fún ìdí èyí, a màá ń wọ iborun dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń, mo máa ń fi kọ ìròyìn láti, mo máa ń kọ ìròyìn láti ṣàlàyé iṣẹ́ tí a ṣe àti ìtẹ̀síwájú rẹ̀, ìròyìn jẹ́ ǹkan tí ó dáa fún iṣẹ́ fún ọ́fíìsì mi. Ìròyìn ó ń jẹ́ ǹkan tí ó le, tí a lè fi kóso ìtẹ̀síwájú iṣẹ́ mi.

Màá máa ń ṣàyẹ̀wò ímélì mi ni gbogbo ìgbà tí mo bá ti rí notification. Tí mo bá ti rí notification yẹn, kò sí ni, màá ṣàárẹ̀ check e, màá ṣàárẹ̀ yẹ ímélì mi wò. Àwọn ímélì mii wà tí kò, ti kò ṣe é ṣe kí n ma ní lójoójúmọ́. Ojoojúmọ́ ni ímélì máa ń wọlé.

Fóònù mi máa ń gbóná láì mọye ìgbà. Ìgbàkúìgbà tí mo bá ti lò ó fún bí i wákàtí méjì àbí mẹ́ta, fóònù mi máa ń gbóná. Iṣẹ́ mi ṣi ré, ó sì gba kí n máa lo fóònù ló ní gbogbo ìgbà. Ìdí nìyí tí mo fi lọ ra fóònù mií tó dà jù eyi tí mo ń lò tẹ́lẹ̀ lọ.

Mi ò le rantì ìgbà tó kẹ́yìn tí mo sunkún o. Ṣùgbọ́n ó dá mi lójú pé mo ti sunkún rí. Ẹkún ó jẹ́ nǹkan tí èyàn ma ń sun tí nǹkan ìbànújẹ́ bá ṣẹlẹ̀ sí yàn. Ṣùgbọ́n o, nígbà mi, nǹkan ìdùnnú náà lè, nǹkan ayọ̀, nǹkan ìdùnnú náà lè fa ẹkún sísun.

Bẹ́ẹ̀ni, ojú mi dára. Ní bí ọdún mé-- ọdún díẹ̀ tó kọjá, dókítà sọ fún mi wípé kí n má má lo àwọn ǹkan ǹkan mìí mọ́ tó lè fa kí ojú mọ́ ọ̀n-- mọ́-- kí ojú má bàjẹ́. Ìgbà tí dókítà sọ fún mi ní èyí, èmi náà ṣe lo àwọn ǹkan tí ó máa ba ojú mi jẹ́ mọ́. Ìdí nìyí tó jù mi fi dára di ṣéyìn.

Tí mo bá ń dúró de ǹkan, màá ń jókòó, màá sì ń ka ìwé. Tí mi ò bá kàwé, màá gbọ́ orin. Tí mo bá gbọ́ orin, màá sì wá ǹkan tí màá fi ṣeré. Mi ò kí ń sábà fẹ́ dúró de ǹkan torí wípé ojú ń sábà máa ń kan mi.

Bẹ́ẹ̀ni, mo ti bere ìrànwọ́ rí. Tí mi ti àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé, asi aa “a bere ọ̀nà kò kín sìnà.” Idi ni eyìí tó fi da tó láti bere nǹkan tó bá rújú mọ́yàn lójú.

Rárá, mi ò fẹ́ràn láti máa jiyàn, torí pé mi ò kí ń sọ̀rọ̀, ojú máa ń tì mí, mi ò kí ń sábà sọ̀rọ̀, ojú sì máa ń tì mí. Tí mo bá ti rí wipé ẹni tí mo n bá sọ̀rọ̀ fẹ́ máa jiyàn pẹ̀lú mi báyìí, mi ò yá ní sọ̀rọ̀ mọ̀, màá dákẹ́. Ṣùgbọ́n òo, èyí ò túmọ̀ sí wípé tí mo bá rí ǹnkan tí ò da àbí tí mo bá rí ǹnkan tí ó yẹ kí n sọ, mi ò ní sọ o.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi gan. Mo jẹ́ ẹni tí maa ń darí àwọn ènìyàn ní gbogbo ibi tí mo bá bára mi. Kò bá jẹ́ bí iṣẹ́, kò bá jẹ́ bí eré, kò bá jẹ́ bí ọjà. Mo mọ olùdarí ni mí.

Fóònù alágbèéká tí mò ń lò, òun náà ni Samsung. Mo fẹ́ràn rẹ̀ gan torí pé ó ń fún mi ní gbogbo nǹkan tí mo fẹ́ tí mo ní wò tó ní wò ló fún mi. Fóònù mi ó dá púpọ̀ torí wípé kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe tí ò kí ń ṣe fún mi. Kò sì wúwo lọ́wọ́.

Aforiji ó jẹ́ ǹkan tí mi ò kí ń fẹ́ tọrọ, ṣùgbọ́n ohun tí mo bá ti rí wípé mi ò kò ṣe é ṣe láti, mi ò ṣe, mi ò le ṣe láti láì má tọrọ aforiji, màá tọrọ aforiji. Nítorí wípé o, aforiji ó da fún ọmọ ilé ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo ti lu etí mi rí. Nígbà tí mo fi wà ní ilé ìwé, ilé ìwé Obafemi Awolowo University ni mo lu etí mi gbẹ̀yìn. Kí ni mo lu etí mi sí? Mo fi ṣe oge ni, oge ni mo lu etí mi sí. Lóòótọ́ o, ẹ̀sìn mi ò gbà, ṣùgbọ́n mo kàn fẹ́ lu, mo fẹ́ fi ṣe oge kí àwọn obìnrin lè fẹ́ràn mi.

Ètò ìdárayá mi ò dáa gidi gan. Lójojúmọ́, mòmá ń dárayá. Kò bá à jẹ làárọ̀, kò bá à jẹ lọ́sàn-án, kò bá à jẹ lálẹ́, momá ń dára mi yá. Nítorí pé o, ara dídára níyà ó ṣe pàtàkì fún àgọ̀ ara wa.

Nígbà mi mo má ń ṣè iwádìí àwọn alábáṣiṣẹ́pọ̀. Nígbà mí ṣì rí, mi o kí ń ṣè iwádìí wọn. Bí mo bá ti rí wípé àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ǹkan wà lẹ́yìn wọn, àbí ǹkan wà ní ara wọn tó ń ṣe bákan bákan, nìkan náà ni màmá ń ṣè iwádìí wọn. Sùgbọ́n o, tí mo bá rí wipé wọ́n, wọ́n wà ókay, kò need i fún mi láti ṣè iwádìí wọn.

Bẹ́ẹ̀ni, mò ń wọ aṣọ àkayọ̀rí. Isẹ́ mi ò gbá ká múra láì da. Àwọn Yorùbá sì gbọ́ wọ́n ní pé ìrínisí ní ìsọ̀ní lọ́jọ́. Isẹ́ mi ò gbá kí n múra dáadáa torí àwọn, àwọn alábàárò kí wọ́n le, kí wọ́n le bàá patronize mi.

Ọjọ́ ìbí, ajoyọ ọjọ́ ìbí mi o dale lori owo. L'ọjọ tówo bá wà, màá n dáná, màá n ra àwọn ǹkan fún àwọn alàbagbe mi àti àwọn ẹbí mi àti àwọn ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n o, tí kò bá ti sowo lọ́wọ́ mi, mi ò kí n dáná, mi ò kí n sin nkankan, màá dádúró níparí, màá sì máa n dá ọ̀pẹ fún Ọlọ́run.

Bẹ́ẹ̀ni, mọmo dé á ṣeé fọn ǹkan. Ìgbà tí mo wà ní kékeré, kò fi bẹ́ẹ̀ yemi tá ṣeé fọn ǹkan, ṣùgbọ́n ní ìsíyi tí mo ti di àgbàlagbà, fífọ ǹkan kò ṣeé ǹkan tó dúdú sí mi mọ́

Ìbòṣẹ́ tí mo fẹ́ràn láti máa wọ̀ ju ohun náà ni ìbòṣẹ ọlọ́yẹ́. Ìbòṣẹ́ yìí dá gidi gan nígbà tí ọyẹ́ bá mu, le jẹ́ kí omi àbí, àbí iyẹ̀pẹ̀ kó dà sí ẹsẹ̀ eeyan.

Nígbà mí, mo màá n rántí àlá mi, ṣùgbọ́n ìgbà mí, mi ò kí n rántí àlá mi. Ní ọjọ́ tí mo bá sùn tí mi ò bá jẹun, ná gangan ni mi ò kí n rántí àlá mi. Ṣùgbọ́n alẹ́ tí mo bá jẹun, ẹẹ́, iyẹn gangan màá wa rántí àlá mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́. Fáìlì mi, mo sì máa ń jẹ́ kó wà ní orí tébùrù ọ́fíìsì mi tàbí kó wà nínú pálí ọ́fíìsì mi.

Bẹ́ẹ̀ni, mò máa ń tẹ́lẹ̀ òfin ìyára ọkọ̀ torí wipé mi ò fẹ́ kú. Òfin ìyára ọkọ̀ ó jẹ́ ǹkan tí ó máa ń jẹ́ kí èèyàn mójútó o tá a ṣe ń wa ọkọ̀ sí. Tí èèyàn ò bá tẹ̀lé ìyára ọkọ̀, ó ṣe é ṣe kí èèyàn padà ní ásídẹ́ǹtì tó lè lá èmí lọ.

Bẹ́ẹ̀ni mo máa ń ka àwọn àdéhùn dáa dá. Àdéhùn, ó jẹ́ ǹkan tí kò, kò ṣeéṣe kí èèyàn mọ ṣe, ṣùgbọ́n ó tí èèyàn ó bá padà mú àdéhùn yẹn ṣe, ọ̀un nà ni kò dáa rárá, kò dáa tó fún ọmọlúàbí.

Àṣà tẹ́bí mi, tẹ́bí mi máa ń ṣe náà ni àṣà ológe, àṣà ẹyọ àti àwọn àṣà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sé ẹ̀yin sì mọ̀ wípé àṣà pe oríṣìríṣì, oríṣìríṣì àṣà ló wà ní èdè wa, so ní ìlú u wa, so àṣà ti ó bá wu àwọn ẹbí mi ni wón máa ń ṣe. Ìgbà mí ì wón lè ṣe alákọ̀kọ́, ìgbà mì wón sì lè ṣe ikẹ́yìn. Ohun tó bá wù wọ́n ni wón máa ń ṣe.

Mo fẹ́ràn coffee ju tea lọ, torí pé mo jẹ́ èèyàn tí o mọ ń darún mọ́ju. Tí n bá sì ti fi mu coffee báyìí, orun ò lè, orun ò lè bọ́ sójú mi rárá. Ṣùgbọ́n tea, ó máa ń fún mi ní jẹ́dìjẹ́dì. Torí náà, kọfí ni mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, mo màá bí nu tí mo bá wà ninu ọkọ̀. Ṣùgbọ́n tí ó bá jẹ́ sí pé ẹ̀mi gangan ni mò ń wa ọkọ̀ yẹn mi ò kí n bínú o. Nítorí wípé tí mo bá ń bínú nígbà tí mò ń wa ọkọ̀, kò ṣeéṣe kí i mó lè kojú sí ọkọ̀ tí mò ń wà. Tí mo bá ti rí pé wọ́n ti fẹ́ bínú nígbà tí mò ń wọ ọkọ̀, yí ń ya páàkì ọkọ̀ mi, mi ò ní bínú títí tí inú mi ó fi rọ̀ kí n tó wá padà láti máa wọ ọkọ̀.

Nǹkan tí àwọn n ṣe lásalẹ̀ ó pé oríṣiríṣi. Igba mí mo le ka ìwé, ìgbà mí mo le dáná, nígbà mí sì rí mo sì le, mo sì le wo múfì.

Ìdènà ọkọ̀ ó jẹ́ ǹkan tí mi ò fẹ́ran sí rárá àti rárá. Tí ìdènà ọkọ̀ bá ti fẹ́ ṣẹlẹ̀, in yà pé driver mi kó wá wa ọkọ̀, èmi máa sì bọ́ sínú korope àbí ọ̀kadà tí màá fi lọ síbi tí mò ń lọ.

Lá-láti ìgbà tí wọ́n ti bí mi sáyé, mi ò tíì lọ sí ìṣẹ́gun ọdẹ rí. Ṣùgbọ́n o, mo ní àwọn àbúrò ẹ̀gbọ́n, ẹbí ará àti àwọn ọ̀rẹ́ tó jẹ́sí pé ọdẹ gangan ni wọ́n. Ṣùgbọ́n fun emi, èmi ò fẹ́ràn láti máa lọ sí ìṣẹ́gun ọdẹ.

Èékánná mi ó mọ́ tókí tókí. Mi ò kì í fẹ́ jẹ́ kí èékánná mi gùn jù. Tí mo bá ti rí pé ó ti, ó ti fẹ́ ma gùn díẹ̀, màá ti yá a gé. Mo má ń gé èékánná mi bí ẹ̀ẹ̀mẹjì lọ́sẹ̀ tàbí ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀. Èékánná mi, mi ò kì í fẹ́ jẹ́ kó gùn rárá.

Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá ọjọ́ kan rí. Kódà gan, mo ti dúró lílo ayárabíàṣá fún ọ̀sẹ̀ kan rí. Nígbà tí ẹ̀rọ ayárabíàṣá mi fi sọnù, kò sí ǹkan tí mo le ṣe sí ju kí n dúró tí maa fi tún un ṣe. Ó sì tó bí ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì kí n tó ri tún ṣe kí n tó wá maa lo Nítorí náà, mo ti dúró lílo ayárabíàṣá rí daa dáa.

Tí mo bá ti ríi wípé ẹ̀yọ̀ ẹ̀rọ ayárabíàṣá mi, ó ti bàjẹ́ tàbí kò fún mi ní ǹkan tí mò ń fẹ́ mọ́, ìgbà yẹn gangan ni mò máa ń ronú láti ra ẹ̀rọ ayárabíàṣá imi.

Mo máa ń lọ sọ́jà fúrà mi ni. Mi ò kí ń jẹ́ kí èèyàn bá mi mú wa torí pé tí èèyàn bá bá mi gbé àwọn ohun èlò wá, ó lè jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn si. Ṣùgbọ́n oh, tí mo bá lọ sọ́jà fúrà mi lọ ra àbí tí mo lọ gba àwọn ìwọ̀n èlò, màá rà áyè láti mú àwọn ẹ̀yin tó bá bami lára mú àti àwọn ẹ̀yin tí mo bá fẹ́ gan gan.

Lọ́sàn, mo máa ń jẹ àwọn nǹkan tó bá fúyẹ́, pàápàá jùlọ àwọn nǹkan tí kò ní jẹ́ kin tí ó máa jẹ́ kin lè máa rìn àbí tí mo bá je kí n lè ṣiṣẹ́ tó lè jẹ́ kí n lè kojú mọ́ iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mò maa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Ayé ti di ayé, ayé ìrọ̀rùn. Tí mi ò bá fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud, ó ṣe é ṣe kí n sọnù. Ṣùgbọ́n tó bá wà lórí cloud, kò sí tí mo ṣe lè sọnù. Kódà gan-an tí mo bá sọ ẹ̀rọ ayárabíàṣá mi nù, màá sì lè rí gbogbo àwọn fáìlì mi, màá sì lè ri padà lórí, lórí ẹ̀rọ ayárabíàṣá imi tí mo bá rà.

Àwọn ìró, ìró àwọn oníbàárà mi ó ṣe pàtàkì fún mi gidi gan. Kódà gan tí n ò bá rí ìró kankan, màá bi wọ́n láti mọ nǹkan tí màá máa ṣe láti jẹ́ kí iṣẹ́ mi kó lè ba gòkè si.

Tí mo bá ń dúró de ǹkan, mo máa ń wo múfì àbí kí ń mọ́ gbọ́ orin àbí kí ń mọ́ kàwé. Mi ò kín fẹ́ràn láti máa dúró de ǹkan, ṣùgbọ́n tí mo bá bára mi níbi tí mo máa ń dúró de ǹkan, màá máa ń sábà gbọ́ orin.

Bẹ́ẹ̀ni, ma ní aṣọ wíwẹ̀. Mò ní jù mẹ́tà lọ. Aṣọ wíwẹ̀ tí ma ní ó tóbi makànlá. Aṣọ wíwẹ̀ da gídi gan ko sii Kò sì yẹ ká mò tún aṣọ wíwẹ̀ lò láìfọ́. Ọjọ́ kan, àmín, ìwẹ̀ kan, aṣọ wíwẹ̀ kan, ìwẹ̀ kan, aṣọ wíwẹ̀ kan ló yẹ kí ọmọlúwàbí mọ́ọ̀ lò.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣe mi ó daa gidi gan. Kódà gan, olórí ìṣe mi ò fẹ́ràn mi, kò sì fẹ́ kí n fi kọ́mpìní rẹ̀ lẹ̀ torí pé ó fẹ́ràn mi gidi gan. Mo jẹ́ ẹni tó máa ń mójútó iṣẹ́, ti mo sì máa ń kojú sí iṣẹ́ mi. Mo ń mú iṣẹ́ mi lọ́kùnkúndùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Nítorí ìdí èyí, òun náà ni olórí isẹ́ mi fi fẹ́ràn mi gidi gan. Kò fẹ́ fi mí lẹ̀ torí pé òun máa ń ṣe isẹ́ mi tónítóní. Mo ṣì fẹ́ jẹ́ kí iṣẹ́ mi kó bá àwọn oníbàárà mi, kó bá wọn lára mu.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe máa ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Tí ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ mi bá sì ṣe, tó bá fi rí gbá àbí tó bá fẹsẹ̀ kọ́, mo mọ̀ àwọn nǹkan tó yẹ kí n lò fún láti fi jẹ́ kó jẹ́ ìdárayá díẹ̀ ká tó gbé lọ sí ilé ìwòsàn.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí ó máa ń wo àwọn ètò tẹlifísàn lójoojúmọ́, pàtàkì jùlọ ní àárọ̀ àti ní alé. Kí ni ìdí tó fa tí màá fi máa ń wo àwọn ètò tẹlifísàn? Láti lè bá jẹ́ kí inú mi dùn, láti lè dára yá àti láti lè bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé.

Bẹ́ẹ̀ni, mo mọ, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Kódà gan an níbi tí mò ń gbé àti ọmọdé àti àgbàlagbà, gbogbo wa la mọ kẹ̀kẹ́ gún. Kẹ̀kẹ́, ó je nkan pàtàkì ní ibi táa wà. Ẹnikẹ́ni, eeyàn kí eeyàn ló sì mọ̀, ló sì lè mọ̀ kẹ̀kẹ́ gún. Ó sì yẹ kí gbogbo eeyàn ko mọ̀ kẹ̀kẹ́ gún. Kẹ̀kẹ́ ó ṣe pàtàkì fún wa.

Nígbà tí mo bá ń sùn, mo máa ń, mo máa ń bo ara. Mo máa ń lo aṣọ iborà nígbà tí mo bá ń sùn àbí, àbí nígbà tí mo bá ń jókòó. Tó tútù bá mú, mà ń lò mi ò lè gbàgbé. Ṣùgbọ́n o, tí kò bá sí o tútù, mi ò kí ń lò.

Bẹ́ẹ̀ni, mò máa ń lo ọ̀pá ìfámúrá nígbà tí mò bá ń mu omi àbí nígbà tí mò bá ń mu tea. Àwọn èèyàn pọ̀ tí wọ́n kì n lo ọ̀pá ìfámúrá ṣùgbọ́n èmi o, mò máa ń lò. Kí n ìdí tí mò fi máa ń lo ọ̀pá ìfámúrá? Ìdí ni wípé mi ò mọ̀ tí màá ṣe gbé ìgò, mi ò mọ̀ gbé si enu.

Ìgbà tí mo kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́ oun náà ni oṣù kejì oṣù méjì tó kọjá. Ni oṣù tó kọjá, mo rìnrìn àjò tó gùn gan fún iṣẹ́. Ó gùn dé Amẹ́ríkà láti ìpínlẹ̀ Nàìjíríà.

Àwọn nǹkan tó máa ń mú mi rẹ́rìn ó pọ̀ gan, pàtàkì jùlọ tí mo bá ń wo fóònù mi àti wípé o, tí mo bá rí àwọn ọmọdé, wón máa ń jẹ́ kí inú mi dùn ó sì máa ń mú mi rẹ́rìn torí wípé mo fẹ́ràn ọmọdé gidi gan, mò sì fẹ́ràn tí wón ṣe máa ń ṣe.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ òun náà ni ẹgbẹ́ Manchester United Manchester United ó jẹ́ ẹgbẹ́ tó dára jù lọ ní, tó bá ní ipa bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Kò sí ẹgbẹ́ eré ìdárayá tó dára tó Manchester United lágbàyé. Nítorí ìdí èyí, òun náà ni màá fi fẹ́ràn wọn. Mo fẹ́ràn wọn tọkàntọkàn. Mo sì fẹ́ràn wọn taratara. Kò sí ǹkan tí oo le ṣe fún wọn. Kódà gan, mo fẹ́ràn wọn ju ìyàwó mi lọ.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi, ọ́un nàa ni sùúrù. Àfi lẹ́yìn sùúrù, ọ́un naà ni ká gbọ́ra wá yé. Ìgbọ́ra ẹni ye ó ṣe pàtàkì fún iṣẹ́. Àwọn ìmọ̀ tí mo fẹ́ mọ̀ rè.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orí ilẹ̀. Gbogbo wa ní ẹbí wa àti ọ̀rẹ́ mi àti àwọn àbúrò àti ẹ̀gbọ́n mi, gbogbo wa la ní nọ́mbà orí ilẹ̀, ó sì yàtọ̀ síra. Kò sí ẹni tó lè lo nọ́mbà orí ilẹ̀ mi yàtọ̀ fún èmi nìkan. Ẹ̀mí náà mi ò sì lè lo nọ́mbà orí ilẹ̀ ẹnikẹ́ni yàtọ̀ fún ẹni yan, yàtọ̀ fún ẹni, ẹni náà.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi gidi gan láti dáríji àwọn ènìyàn. Tí mi ò bá dáríji ènìyàn, mi ò kí n, mi ò kí n rí oorun sùn. Tí mi ò bá dáríji ènìyàn, mi ò kí n, mi ò kí n lè kojú sí nǹkan tí mò ń ṣe. Ìdí ní rèè tó fi rọrùn fún mi gidi gan láti dáríji ènìyàn torí pé tí n bá dáríji ènìyàn, ara mi ni mò ń ṣe, mi ò ṣe ẹniyẹn.

Rárá o, mi ò ní àgbàlá òjò. Ṣùgbọ́n o, àbúrò mi àti ẹ̀gbọ́n mi wọ́n ní àdà rọ̀ òjò, wọ́n ní àgbàlá òjò. Wọ́n sì fẹ́ràn àgbàlá òjò gidi gan. Òún ni wọ́n fi ń wò láti, láti ní àgbàlá, àgbàlá òjò.

Mo má ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ mi bá pọ̀ pẹ̀lú kíkọ́ nǹkan kalẹ̀. Tí iṣẹ́ bá pọ̀ lọ́rùn mi, mo má ń fẹ́ kọ àwọn nǹkan tí mo fẹ́ kalẹ̀. Màá tò wọ́n sí tí mo ti fẹ́ ṣe sí. Àwọn nǹkan tí mo bá rí wí pé ó, ó rọrùn fún mi láti ṣe gangan ni màá kọ́kọ́ ṣe ná. Kí n tó wá lọ ṣe àwọn nǹkan tí kò rọrùn fún mi. Tí mo bá sì ti ṣe díẹ̀, tó bá ti ṣe díẹ̀, tí mo bá di, tó bá ti rẹni díẹ̀, màá kọ́kọ́ lọ sùn tàbí kí n kọ́kọ́ lọ ṣeré tàbí kí n kọ́kọ́ lọ wá nǹkan jẹ. Kí n tó wá padà sí nǹkan tí mò n-- àwọn iṣẹ́ tí mò ń ṣe tẹ́lẹ̀.

Èso tí mo fẹ́ràn láti máa jẹ jù náà ni èso ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ èso tí mo fẹ́ràn gidi gan. Ọ̀gẹ̀dẹ̀ dá ṣára, ọ̀gẹ̀dẹ̀ dá fun, ọ̀gẹ̀dẹ̀ ó dá fún ara, ó sì dáa fún obìnrin, àtokùnrin, àtọmọdé, àtàgbà.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ rí. Kìí, èmi nìkan kò kín dá lọ sí àgọ, ṣùgbọ́n èmi àti àwọn ẹbí mi àti ará mi àtọ̀rẹ́ mi a jọ máa ń lọ sí àgọ papọ̀. A máa ń lọ ṣeré, a máa ń lọ gbàdúrà, a máa ń lọ ṣe àwọn nǹkan oríṣiríṣi. Àgọ jẹ́ nǹkan tí mo máa ń lo, mo máa ń lọ bí ẹ̀ẹ̀mẹta lọ́dún.

Àádùn tí mo fẹ́ràn nínú ice cream, ọ̀nà ni chocolate. Chocolate ó dáa fún ọpọlọ, ọ̀un nà ni mo fi fẹ́ràn rẹ̀ torí pé mo jẹ́ èèyàn tó fẹ́ràn ọpọlọ gidi gan. Mo máa ń ronú. Chocolate yìí ó sì máa ń jẹ́ kí n ronú gidi gan. Ọmọ mi ó gbọ́dọ̀ mọ chocolate yìí mọ̀ láti lè ba jẹ́ kó lọ́pọlọ.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi òhun náà ni parlour torí wípé inú ilé mi ó tóbi gidi gan, ṣùgbọ́n o parlour yen gan gan òhun ni ó ní tẹlifísàn. Mo máa ń lọ ń jókòó ní parlour ní àìmoye ìgbà láti lè baà wọ̀ tẹlifísàn.

Lójoojúmọ́ mo máa ń fi wákàtí mẹ́sàn án ṣíṣẹ́. Láti agogo mẹ́jọ àárọ̀ náà ni màá ti lọ síbi iṣẹ́ títí ti ó fi di álẹ́. Kódà gan an tí mo bá tun dé láti ibi iṣẹ́, màá tún ṣiṣẹ́ lálẹ́ náà lórí, lórí ẹ̀rọ ayélujára.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yiyá àwòrán. Nígbà kúùgbà tí mo bá ti wà pẹ̀lú àwọn olólùfẹ́ mi, àwọn ẹbí mi àtàrá mi àtọ̀rẹ́ mi, mo máa ń fẹ́ yá àwòrán. Nítorí pé o, àwòrán jẹ́ ǹkan tó pàtàkì gan. Kí n le bá máa bọ̀ lọ́dún tó ń bọ̀ kì í sì máa rẹ́rìn-ín si.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn, mo ní ewúrẹ́, mo ní ágútàn, mo sì ní mùsù àti ajá. Mo fẹ́ran ẹranko ọ̀sìn gidi gan. Wọ́n máa ń jẹ́ kí inu mi dùn, wón sì máa ń jẹ́ kí inú ilé kó rẹwà láti wọ̀.

Bẹ́ẹ̀ ni, mo ti bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣèto ẹrọ rí. Olùṣèto ẹrọ rí. Mọ̀ máa ń bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ tó bá ti rújú fún mi. Níbi iṣẹ́ mi, mo ní olùṣètọ́ ẹ̀rọ. Òun gangan ló sì máa ń bá mi ṣe àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe jùlọ.

Tí ó bá ti ba tó bá ti fẹ́ tó àsìkò tí iṣẹ́ mi bá ti fẹ́ parí, tó sì yẹ kí n ṣe kó tó parí. Bí mo bá ti rí wipé mi ò lè parí rẹ̀, màá yá fún àwọn èèyàn láti bá mi ṣe. Màá pín fún àwọn èèyàn, àwọn ọ̀rẹ́ mi àtàrà mi láti bá mi ṣe. Ẹ̀mí náà máa sì ṣe jẹ láti lè, láti lè bá parí iṣẹ́ mi kó tó tó àsìkò.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun, ṣùgbọ́n o, mi ò kí n fẹ́ dá lọ. Mo máa ń lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹbí mi. Etí òkun ó jẹ́ ibi tó dára láti wà torí afẹ́rẹ́ tó máa ń fẹ́ eeyàn nibẹ́ ó yàtọ̀

Mi ò kín fẹ́ pin owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ṣùgbọ́n o, tí mo bá ní owó tó bá pọ̀ jù gidi gan, mà máa ń pin, mà máa ń gbin pẹ̀lú ọpọlọ. Màá, màá pin sí méjì, màá mú àbọ̀ fẹ́ mi, àbọ̀ tó gù nù náà ni màá gbin fún àwọn ọ̀rẹ́ mi.

Màmá ń ra epo fọ ọkọ̀ mi tí epo bá ti fẹ́ tán nínú rẹ̀. Tó bá ti be kú bí two litres, ọ̀un na ni mà á sáré lọ ra epo sí i. Tí kò bá ti fẹ́ tán, tí epo bá sì kún lórí táǹkì ọkọ̀ mi, mi ò kí ń fẹ́ ra epo sí i.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń yá àwòrán. Lójojúmọ́ ni mo màá ń yá àwòrán. Mo lè yá láàárọ̀, mo lè yá lọ́sàn-án, mo lè yá ní alẹ́. Mi ò ṣi kí ń lo pẹ́ẹ̀nì fún àwòrán tí mò ń yá. Mo máa ń lo paint.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi gidi gan, pàtàkì jùlọ alẹ́. Tí mo bá fi ọjọ́ mi ṣiṣẹ́ jù, orí, orí, orí gbọ́dọ̀ fọ́ mi lálẹ́. Ìdí nìyí tí mi ò fi kẹ́ṣ-- tí mi ò fi kí n fẹ́ ṣiṣẹ́ jù. Sùgbọ́n o, tóri bá ti fẹ́ ms fọ́ mi jù, mà á yára lọ ra òògùn tí mà á lò.

Rárá o, mi ò tíì lọ sọdẹ rí. Mi ò kín, mi ò kín fẹ́ gbé ní àwọn abúlé. Ìdí nìyí tí mi ò ti fi kín lọ sọdẹ. Ẹ̀yin sì mọ̀ wípé abúlé ni oko wà gidi gan. Abúlé sì ni àwọn ọdẹ máa ń pọ̀ sí.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ ṣara. Àwọn ọ̀ṣọ́ tí mo máa ń lò jù náà ni àwọn ọ̀ṣọ́ góòlù. Góòlù, ó jẹ́ ǹkan tí ó níyì gan láwùjọ, ó sì wọ́n.

Gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí tí mo jẹ́, mà maan ṣe àdúrà nígbà kúgbà, lóòrèkóòrè. Mà ṣì máa n ṣe àdúrà gidi gan ní àárọ̀ àti alẹ́. Àdúrà, ó jẹ́ ǹkan tí mi ò lè ṣe tí mi ò le ṣe aláìmáṣe.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ pàtàkì jù lọ àwọn oúnjẹ òkèlè. Mi ò kí ń fi, mi ò kí máa ń jẹ àwọn oúnjẹ òkèlè. Àyàfi ẹba, àyàfi rice, àyàfi ẹ̀wà àti iṣu. Ṣùgbọ́n oúnjẹ kí oúnjẹ tó bá ti jẹ́ òkèlè báyìí mi ò kí máa jẹ́ o.

Mo máa ń gba ìyìn láti ọ̀rẹ́ àti ara nígbàkigbà tí mo bá fi se nǹkan tó móríwú. Lẹ́yìn ìgbà tí mo bá ṣe àwọn nǹkan yìí, mo lè má gba mọ́ o, ṣùgbọ́n tí mo bá fi ṣe, màá gba lórèkóòrè.

Ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ gangan ni mo fẹ́ràn jùlọ. Nítorí pé ìrọ̀lẹ́ gangan ni ìmọ́lẹ̀ yẹn ó dára jù, pàtàkì jùlọ ìmọ́lẹ̀ láti oṣùpá.

Nígbà tí mo bá fẹ́ lo sùn, mo máa ń wọ àwọn aṣọ tí ò bóró, tí ò kí. Àwọn aṣọ tó fúyẹ́ lára ni mò máa ń wọ ju, pàtàkì jùlọ àwọn aṣọ pajamas. Nígbà mí sì wà, mi ò kí ń wọ aṣọ sùn rárá, lẹ́yìn boxers mi tàbí pants.

Bẹ́ẹ̀ni, mo màá ń féràn ijó gidi gan. Màá ń jó nígbà kúúgbà tí inú mi bá ti ń dùn, tàbí tí mo bá gbọ́ orin olórin tí mo bá fẹ́ràn jù lọ. Mo féràn ijó gidi gan, kódà gan, mo màá ń tijó, màá ń fi jẹun.

Battery fóònù mi ó dáa gidigan. Battery fóònù mi kò, ó máa ń lo wákàtí mọ́kànlá. Ìgbà mii gan tí mi ò bá tẹ fóònù mi dáadáa, ó lè lo ọjọ́ mẹ́ta. Batiri fóònù mi, mo fẹ́ràn rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ dáadáa, pàtàkì jùlọ fún àwọn tí mo nífẹ̀ẹ́. Iṣẹ́ ọ̀fẹ́ ó dára fún àwọn ẹni tó bá nífẹ̀, ó máa ń fún yàn ní iyì, ó máa ń jẹ́ kí àwọn èèyàn kó nífẹ̀ rẹ̀.

Rárá, mi ò kí ń fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ṣùgbọ́n tó bá jẹ́ àwọn èèyàn tí mo bá mọ̀ tẹ́lẹ̀, mo lè bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn èèyàn tuntun, mi ò kí ń bá wọn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè.

Lórí Íńtánẹ́ẹ̀tì, mi ò kí ń fẹ́ jẹ́ kí àwọn èèyàn mọ̀ mọ́ mi jù. Mo máa ń dáàbò bo ayé mi, mo máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi dáadáa. Mi ò kí ń fẹ́ lo Íńtánẹ́ẹ̀tì àyàfi tí mo bá fẹ́ fi ṣiṣẹ́.

Àwọn ojú òpó ayélujára tí mo wà o pọ̀ gidi gan. Àwọn ojú òpó ayélujára tí mo máa ń lò dáadáa, òun náà ni WhatsApp, Facebook àti X, ti gbogbo agbáye mọ̀ sí Twitter tẹ́lẹ̀.

Hmm. Owó tí mo ń gbá ó dára, ó dára tó. Ṣùgbọ́n o, tí mo bá ní àǹfààní láti jẹ́ kó jù báyẹn lọ, màá, màá, màá ṣè, màá gbà á. Owó kò kí ń tó lówó.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́. Mo níyì níbi iṣẹ́ mi. Olórí ìṣe mi kò kí ń fẹ́ fínilẹ̀. Olórí iṣẹ́ mi ò fẹ́ràn mi gidigan torí àwọn igbejade to mo má ń ṣe. Ìgbéjáde ó jẹ́ nǹkan tí mo máa ń ṣe ló ní gbogbo ọ̀sẹ̀ ní iṣẹ́ mi. Mo fẹ́ràn iṣẹ́ mi, àwọn ẹgbẹ́ mi náà sì fẹ́ràn mi pẹ̀lú iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, wifi mi yára tó. Ó yára bíi 4G. Wifi mi ò dáa gidigán, tí wifi mi ò bá yára, mi ò lè rí àwọn iṣẹ́ ṣe lórí fóònù mi.

Rárá, mi ò ní gíláàsì oorun, ṣùgbọ́n o tí mo bá wà ní oorun, mo máa ń wọ fìlà. Fìlà yìí ló máa ń bojú mi. Mi ò kí ń fẹ́ lo gíláàsì oorun.

Rárá, mi ò, mi ò fẹ́ràn láti máa rìn lórí àtẹ̀gùn. Mo fẹ́ràn ẹ̀rọ ìgbè, ìgbégùn. Mi ò kì í fẹ́ ń lo àtẹ̀gùn torí pé ẹsẹ̀ máa ń ro mí. Ṣùgbọ́n o, tí kò bá gùn jù, mo lè tẹ̀ẹ́ lọ. Sugbon tó bá fi gùn jù, mi ò kí ń fẹ́ tẹ̀ẹ́ lọ.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀ àti kékeré ni mo ti mọ bí a ti ń wẹ̀. Ẹ̀mí àti ọ̀rẹ́ mí a máa ń lọ wẹ̀ nínú òkun àbí nínú omi nígbà táa fi wà ní kékeré. Ṣùgbọ́n báyìí, ó ti pẹ́ gidi gan tí mo ti lọ wẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń ka àwòrán ilẹ̀. Àwòrán ilẹ̀, ó jẹ́ ohun tó máa ń direct èèyàn lọ síbi tí èèyàn ò bá mọ̀. Nítorí ìdí yìí, mo rò wípé gbogbo èèyàn lo ye kò mọ̀ bí a ṣe ń ka àwòrán ilẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójú iwọ̀n software mi lóòrèkóòrè torí wipé ó, tí mi ò bá ṣe ìmúdójú iwọ̀n software mi, ó lè fa kí software mi kó má ṣiṣẹ́ tó ṣì yẹ kó ṣiṣẹ́. Ó lè fa kó má ṣiṣẹ́ tó, ó sì lè fa kí n má lè rí i lò mọ́. Idi fún ìdí èyí, mo máa ń ṣe lóòrèkóòrè.

Orin tí mo fẹ́ràn jù, ọhún náà ni orin tí àwọn olóyinbo ń pè ní Afrobeat. Àwọn orin orílẹ̀ èdè Áfríkà, àwọn náà ni àwọn orin tí mo fẹ́ràn jù. Àwọn orin orílẹ̀ èdè Áfríkà, ọhún náà ni ó dún ju létí mi láti gbọ̀, tàbí o àwọn orin ẹ̀sìn.

Mo máa ń ṣàyẹ̀wò ímeèlì mi lóòrèkóòrè. Mo máa ń ṣàyẹ̀wò ímélì mi tí mo bá ti rí notification. Ímeèlì mi ó jẹ́ nǹkan tó pàtàkì fún mi. Íméelì mi ó jẹ́ nǹkan tí kò ṣe é ṣe láì máa yẹ̀wò lójoojúmọ́

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ mi kò fi bẹ́ẹ̀ gùn, ó máa ń gba bí wákàtí kan sí méjì. Ìrìnàjò mi sí ibi iṣẹ́ mi, ó lè gba ẹsẹ̀ rínrìn lọ, ṣùgbọ́n o tí kò bá sí, tí kò bá sí tíráfíkì, mo lè wọ ọkọ̀ lọ.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ohun náà ni àwọn oyinbo n pè ní Artificial Intelligence. Ile ayé yí, ó ń yí, ó sì ń lọ sókè. Ayé yíi, ó ti di ayé Artificial Intelligence. Artificial Intelligence yìí, ó sì ń mú ayé rọrùn gidi gan.

Tí mo bá ní ìṣòro níbi iṣẹ́, mo máa ń fẹ́ ń dúró sílé. Màá sọ fún ọ̀gá mi wípé mi ò lè ráyè wá síbi iṣẹ́ fún bí i ọ̀sẹ̀ kan tàbí méjì. Màá sì gbàdúrà kí Ọ̀gá mi kó gbà mí láyè láti lè dúró sílé láì wá síbi iṣẹ́.

Mi ò kí ń fà o. Mi, mi ò jẹ́ ẹni tó máa ń fà. Àárọ̀ mi àtọ̀sàn àtàlẹ̀ kò sí ìgbàkúgbà tí màá fà. Ṣùgbọ́n o, mo ní ọ̀rẹ́ àti ará tí máa ń fà lóòrèkóòrè.

Mo fẹ́ràn láti máa lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi àti ọ̀rẹ́ àti àraà mi, ṣùgbọ́n mi ò kí ń ráayè láti bá wọn lo nítorí iṣẹ́ àti ilé ìwé. Ṣùgbọ́n ó, tí mo bá ní ààyè, tí mo bá ní àkókò láti rí wọn, màá máa ń sáré lọ bá wọn láti lọ ṣeré, pàtàkì jù lọ, ìgbà Kérésìmesì.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáa dáa. Ìbáṣepọ̀ wà láàárín èmi àti àwọn, àti àwọn aládùúgbò mi. À jọ máa ń kí ara wa lójoojúmọ́, a jọ máa ń ṣeré, a jọ máa ń ṣàwàdà. Àwọn aládùúgbò mi fẹ́ràn mi, èmi náà sì fẹ́ràn àwọn aládùúgbò mi.

Ó ti pẹ́ gan tí mo kì í gbàgbé àwọn ọ̀rẹ́ mi. Iṣẹ́ ò gbà mí láyé, ilé ìwé náà ò sì gbà mí láyé. Ṣùgbọ́n ò àjọ máa ń sọ̀rọ̀ dáadáa lórí ẹ̀rọ ayélujára. Àjọ máa ń ṣeré, àjọ má ń, àjọ má ń gbá.

Ètò ìdárayá mi ó dáa gidi gan. Ètò ìdárayá mi, mi ò kì í fẹ́ ṣe láì má ṣe lọ́sẹ̀ kan. Ètò ìdárayá mi ó yàtọ̀ sí iṣẹ́ mi, mò má ń jẹ́ kó yàtọ̀, mi ò kí ń pa wọ́n pọ̀ pẹ̀lú iṣẹ́ mi. Àárọ̀ àti alẹ nìkan náà ni mò máa ń dárayá. Mi ò kì í fẹ́ ń dárayá l'ọ̀ṣán torí òòrùn.

Mi ò kí ń sábà rántí àdéhùn mi o. Ṣùgbọ́n tí mo bá ń rí ẹni tí mo ń ṣàdéhùn pẹ̀lú lójoojúmọ́, mà maa rántí rẹ̀. Ṣùgbọ́n tí mi ò bá kí ń rí, mo lè gbàgbé. Ṣùgbọ́n o, mo ma ń jẹ́ kó yé àwọn tí mo ń ládéhùn pẹ̀lú pé ki wọ́n rán mi létí lóòrèkóòrè kí n lè bá maa gbàgbé. Tàbí tí kò bá lè rán mi létí, tí wọ́n ò bá lè rán mi létí, mo ma n fẹ́ kọ́ kalẹ̀. Tí mo bá kọ́kalẹ̀ sí orí ìwé, ìgbà yẹn gangan kò sì tí màá le gbàgbé.

Mo n ṣètò agogo ìdíyì mi ní dédé agogo mẹ́fà àárọ̀. Mo máa n fẹ téètì jí láti lè ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kí n ṣe kíákíá kó tó di wípé màá lọ síbi iṣẹ́. Nítorí ìdí èyí, mo má n ṣètò agogo ìjì mi ní kíákíá.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Tí mo bá ń jẹun, mi ò kí ń sọ̀rọ̀, mi ò kí ń, mi ò kí ń mú omi kó mi, mi ò kí ń jẹ́ kí ata pa mí lórí. Ó dára gidi gan tí mo bá ń jẹun. Àwọn ọ̀rẹ́ mi wọ́n máa ń, wọ́n máa ń gbóyìn fún mi.

Àwọn ìdojú kọ́ tó wà níbi iṣẹ́ mi náà ni lílo àkókò. Iṣẹ́ pọ̀ ju àkókò lọ fún wa. Iṣẹ́ ó pọ̀ gidi gan, a sì ná àwọn òṣìṣẹ́ tiá lè gbà. Àwọn ìdí èyí ló ń fà tí a fi ní àwọn ìdojú kọ kékeré.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi jẹ́ Olalekan Oluwanishola. Èyí túmọ̀ sí wípé Ọlá ó lé Ẹyọ́ kan. Oluwanishola siì rí. Ó túmọ̀ sí wípé gbogbo ọlá ọ̀dọ́ Olúwa ló wà. Olúwa ni ó ń ṣe ọlá fún gbogbo wa. Agbára ò sí lọ́wọ́ wa, Ọlọ́run ni agbára wà. Ìtumọ̀ orúkọ mi nìyẹn.

Rárá, mi ò fi bẹ́ẹ̀ féràn ìrinoké torí ẹsẹ̀ mi. Mi ò kí ń fẹ́ rìn fún ìgbà tó gùn. Ìrinoké ó dára ju ó sì dára fún àgbàlagbà ṣùgbọ́n ẹ̀mí ò fẹ́

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ ju ohun náà ni ẹ̀fọ́ ẹ̀gúsí. Ẹ̀gúsí ó dára fún gbogbo ara wa. Idí nìyí tí mo fi fẹ́ràn rẹ̀, ó sì ṣe é jẹ pẹ̀lú ìrẹsì, ó sì ṣe é jẹ pẹ̀lú búrẹ́dì.

Àwọn orin tí mò ń fẹ́ máa gbọ́, àwọn náà ni àwọn orin Áfríkà. Àwọn orin orílẹ̀èdè Áfríkà tàbí Nàìjíríà àwọn ló dára jù lọ. Ṣùgbọ́n àwọn orin, àwọn orin àwọn òyìnbó kò, kò ṣe é gbọ́ torí pé èmi ò gbọ́ èdè wọn.

Ìrantí ìgbà ọmọdé mi tí mi ò lè gbà gbé, ọ́hun náà ni ọjọ́ tí ẹ̀gbọ́n mi ó tàn mí, ó jẹ́ kí ń fún un ní owó. Ó ní kí ń fún un pé ó máa dàá padà ní ìlọ́po mẹ́wàá. Mo sì fún un ní gbogbo owó mi. Ìgbà tí mo fún un lówó mi kò sì, kò sì sọ̀rọ̀ nìparẹ mọ́. Di isínyí, mò ń bí léèrè wípé owó tí mo fún un dàá ṣùgbọ́n o, kò kí ń dáhùn, ó máa fi mí rẹ́rìn-ín. Ó ti gbá mi lójú ẹ niyẹn, kò sì mọ̀ wípé màá ṣe tèmi padà.

Rárá o, mi ò kí ń jẹ gúọ́mù torí wípé kò da fún eyín. Gúọ́mù ò da fún ọmọdé, kò da fún àgbàlagbà láti máa jẹ ju. Ìgbà tó dára láti máa jẹ gúọ́mù, oun náà ni ìgbà tí o ò fẹ́ jẹ kórún wọ́ lójú.

Lọ́sọọsẹ̀, mo máa ní ìpàdé lẹ́ẹ̀mẹ́jì sí ẹ̀mẹẹ́ta. Ìpàdé iṣẹ́ ni mo maá ní jù lọ. Ṣùgbọ́n-o, nígbà mií, mọ lè ní ìpàdé ẹbí àtàrà átọrẹ. Ìpàdé tí màá sí ní, o máa jẹ́ ìpàdé tó máa n níyi, tó máa n mọpọ̀ lọ wá.

Rárá o, mi ò ní àwòrán lára. Àwòrán ara kò ń ṣe nǹkan tí mo fẹ́ràn sì á rárá àti rárá. Àwòrán lára kò mú ọmọlúwàbí jáde léèyàn. Tí èèyàn bá ní àwòrán lára, ó fi hàn wípé ènìyàn kò kí ń ṣe ọmọlúàbí. Àwọn ọmọ burúkú máa ń ní àwòrán lára. Àwòrán lára ò da o.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìborùn. Ìborùn jẹ́ nǹkan tí ó máa ń, ó máa ń jẹ́ kí oòrùn má lè wọ ojú mi. Mi ò kì ń wọ̀ ní àárọ̀ tàbí alẹ́ ṣùgbọ́n tó bá di ọ̀sán, kò sí ni kí n má wọ̀.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù o n naa ni àjọ̀dún Kérésìmesì àti àjọ̀dún ọdún tuntun. Àjọ̀dún yìí ó má ń jẹ́ kí gbogbo ẹbí wa papọ̀, kí wọn wá ṣeré, kí wọ́n ríra, kí wọ́n wá dàráyà. Ìdílé yìí tí mo fi, tí mo fi fẹ́ràn àjọ̀dún yìí.

Oúnjẹ tí mo mọ̀ bí a ṣe ń ṣe dáadáa, òun náà ni oúnjẹ ìrẹsì. Mo máa ń sè ìrẹsì dáadáa, pàtàkì jù lọ ìrẹsì jọ̀lọ́fù.

Bẹ́ẹ̀ni, mò máa ń tẹ ìkíni lóri fóònù mi, mò máa ń tẹ̀ sí àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹbí àtàrà mi. Ìkíni ó dára fún ọmọlúwàbí láti kii.

Mo máa ń fo eyín mi lójoójúmọ́ lẹ́ẹ̀mejì. Mo máa ń fọ̀ ní àárọ̀, mo sì máa ń fọ̀ lálẹ́. Nígbà tí mo wà ní kékeré, ẹ̀ẹ̀kan ni mo máa ń fọ eyín mi. Ṣùgbọ́n ìgbà tí mo dàgbà, dókítà mi sọ fún mi wípé o ṣe é ṣe kí eyín mi bàjẹ́ tí mi ò bá fọ̀ lẹ́ẹ̀mejì lójoójúmọ́. Ìdí rẹ̀ tí màá fi máa ń fọ eyín mi lẹ́ẹ̀mejì lójoójúmọ́, àárọ̀ àti alẹ́.

Mo máa ń tọ́jú ara mi lóòrèkóòrè. Nígbàkigbà tó bá ti fẹ́ rẹ mi díẹ̀, màá ti sáré lọ sí ọ̀dọ̀ dókítà mi. Dọ́kítà mi ló máa ń sọ fún mi ní àwọn ògùn tí màá rà, tí màá lò tí ara mi ó fi máa yá gágá. Mo sì máa ń ṣe àwọn iṣẹ́ tó máa ń jẹ́ ká ara mi dá, tó máa ń mú mi dárayá.